Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju, à ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò. Ah, ẹ̀fọ́ rírò pẹ̀lú, pẹ̀lú iyán àbí ẹ̀fọ́ rírò pẹ̀lú àmàlà. Ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù láti jẹ. Ẹ̀fọ́ rírò, àsá rírò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ tẹ̀, ó lè jẹ tẹ̀tẹ̀, ó lè jẹ ṣọkọ. Eyíkéyìí tó bá jẹ́, mo lè jẹ́ ẹ́.

Ṣé o fẹ́ràn, ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Há! Oúnjẹ òpópónà kò kín wọ́n. Ó dẹ̀ máa ń dùn láti jẹ kò dàbí àwọn oúnjẹ tó wà nínú eatery. Oúnjẹ òpópónà kò kín wọ́n jù láti jẹ, ó máa ń dùn máa ń pọ̀, ọ̀pọ̀ ni, ọ̀wọ́n ni. Ó máa ń pọ̀ láti jẹ.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? À, kí máa paro kí má jẹ lè, ìgbà tí ọwọ mi bá dọ̀tí ni màá ń fọ, tí bá ti kọ́wobọ̀, ǹkan tó dọ̀tí mo máa ń fọ, mo máa fọ, gbogbo ìgbà ẹ̀ ni màá fọ ọwọ́ mi, gbogbo ìgbà ẹ̀ nǹkan mo máa n fọ ọwọ́

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Báwo ni o ṣe máa ń gbọ́ ìró? Báwo mi re ni re ore ṣe re máa dore n mi gbọ́ mi ìró, ìró dòdò ìró àwọn oníbàárà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Sé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mo lè jẹ́ ń gbà mí, mo lè má jẹ. Mo lè gbẹja ń gbà mi kò kí ń ṣe gbogb gbà mí máa jẹ. Kò kín ṣe ó gbà máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Irú owó lẹ ń sọrọ̀ pa. Tí ó bá ti jẹ́ ọ̀rẹ́ mi ni, a máa pín dọ́gba dọ́gba ni. Ṣùgbọ́n tí ó bá jẹ́ mo ṣiṣẹ́ jù, màá gbà ju wọ́n lọ. Tí ó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi ni, a máa pín dọ́gba dọ́gba. Tí ó bá jẹ́ àwọn tí mo jù lọ, a le, a le pín jura wọn lọ.

Ṣé o fẹ́ràn jíjó? A, mo fẹ́ràn láti máa wo èèyàn tó ń jó, ṣùgbọ́n emi ò, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bose njó fúnra mi, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bose njó fúnra mi bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wo àwọn èèyàn tí wọ́n ń jó, tó ń, tó ń dáni lára yá, won máa ń dùn mọ́ mi láti wo. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa wo àwọn èèyàn tó ń jó.

Nígbà wo ni o kẹ́yìn lo lọ sí ilé ìkàwé? Nígbà wo ni o kẹ́yìn lo, nígbà wo ni o kẹ́yìn lo lọ sí ilé ìkàwé? O ti má, o ti má wọ ọdún mẹ́rin sẹ́yìn tí mo lọ sí, tí mo parí tí mo ṣetán ní ilé ìwé gíga. Ó máa ti tó ọdún mẹ́rin sẹ́yìn.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ah, ìbéèrè tẹ ìbéèrè yìí mi ò fi bẹ́ẹ̀ mọ̀. Òpó ayélujára, ah, kí ń má pàrọ́ mi ò mọ́. Ǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, mi ò mọ̀

Irú ìbọ̀ṣẹ́ wo ni o fẹ́ràn wò? Irú ìbọ̀ṣẹ́ wo ni o fẹ́ràn ókay? Mo lè fi àwọn àmì sí àwọn ọ̀rọ̀ yìí: Irú rẹmi, ìbọ̀ṣẹ́ dórẹ̀dọ̀, ìbọ̀ṣẹ́, ìbọ̀ṣẹ́ wọ́ọ̀rẹ́ níìrẹ́, óòrẹ́ fẹ́ràn mídòò wò dò.

Báwo ni ó ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ẹ̀ tí bèrè ìbéèrè yìí lọwọ mí rí Báwo ni ó ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Àwọn alábáṣiṣẹ́pọ̀ túmọ̀ sí àwọn tí má n bá ṣiṣẹ́ níbi iṣẹ́. Báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀?

Àwọn wo ni o fẹ́ràn jù? Aà, mo fẹ́ràn àwọn òbí mi, mo fẹ́ràn ìyàwó mi, mo fẹ́ràn àwọn, àwọn ẹbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ tán fẹ́ràn mi, mo fẹ́ràn wọ́n. Àwọn tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Láye ayé, bàbá mi ti kú lọ́dún mẹ́ta sẹ́yìn, mo, màmá mi ló kú, mo lè fẹ́ràn màmá mi lọ́pọ̀lọ́pọ̀

Se o ma n rin ni àlàáfíà? Bẹẹ̀ní àdúgbò ti mo wa, kòsí láburu ńbẹ, mo máa ń rin ni aláfíà. Tin bá lọ láàárọ̀, màá dé láàárọ̀, kò sí ǹkan, kò sí ijàmbà tó máa ṣe mi àbí ǹkan ounkoun. Mo máa ń rin ni aláfíà dáradára.

Irun fóònù alágbéka wo ni ò ń lò? Ah, fóònù tí mo ń lò, fóònù Samsung ni mo ń lò. Mo ti ń lo Samsung lọ́jọ́ tó ti pẹ́. Láti bí i ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn mo ti ń lo Samsung. Òun dè ni mo fẹ́ràn láti máa lò jù, fóònù Samsung. Òun ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo dẹ ṣe gbádùn rẹ̀

Ìgbóná jéjẹ́ irú èèwò. Ni ò fẹ́ràn inú yàrá rẹ. Ìgbónájéjé. Iyàrá tí èmi wà a kìí sábà lo ìgbónájéjé. A ti dáa sí wọn. A lo ìgbónájéjé. A fẹ́ òtútù ni a máa ń lo níbi tí mo wà. A fẹ́ òtútù ni a máa ń lo.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo lè wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láti fi ṣe ìdárayá. Mo lè gbọ́ orin láti fi ṣe ìdárayá. Ko si ohunkun tí mo le ṣe, ohun tó bá dọ́gbọ́n, tó bá dáa, kosi ohun tí mo le ṣe láti fi dára mi lara yá, ò bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìdárayá.

Tí mo fẹ́ràn rẹ̀, iṣẹ́ tí mo ńṣe máa n sábà rìn òkè dáradára bẹ́ẹ̀ni mofẹ́ràn láti rìn òkè nígbà mi, ṣùgbọ́n kò kìn ṣe gbogbo ìgbà ni mo má n rìn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáradára? Àádùúgbò mi ló bí mi sílẹ̀ àti kékeré. Mo mọ àwọn aládùúgbò mi dáradára. Mo mọ àwọn tó ti wá bẹ́ tẹ́lẹ̀, mo dẹ̀ mọ àwọn tó ṣẹ̀se debe. Bẹ́ẹ̀ni, mo mọ àwọn arádùúgbò mi dáradára. Mo mọ wọ́n dáradára bí a tẹ̀lé wọn mọ́ yàn.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi. Àgàgà tí bá ti ri pé ẹbí ń pa eeyan, tí bá ní lọ́wọ́, mo lè fún èeyàn yen láti jẹ Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti pín oúnjẹ Dáadáa.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọkùnrin lè mí o, àwọn obìnrin ló máa ń sábà ṣe àjọyọ̀. Lẹ́yìn tí n bá pelu awọn ẹbí mi kí n gbàdúrà, àbúṣébúṣe. Èmi ò kí ń fẹ́ lójú bẹ́ẹ̀ ṣùgbọ́n máa, máa, máa ṣàjọyọ̀ ẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lò lọ sí ìṣẹ́gun ọdẹ? Nígbà wo ti o kẹ́yìn ti mo lọ sí ìṣẹ́gun ọdẹ? Ọdẹ, a kì í ṣe ọdẹ ní ẹbí wa. Ìdáhun ìbẹ̀rẹ̀ yen mi ò lè, mi ò lè fi bẹ́ẹ̀ dáhun sí. A kì í ṣe ọdẹ nílé wa. Àwọn tó máa n ṣe ọdẹ ló máa le dáhùn irú ìbẹ̀rẹ̀ yìí.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ah, ọkọ̀ ojú omi, ah, mo ti gun rí. Bí ọdún mẹ́rin sí márùn-ún sẹ́yìn, nígbà tí mo lọ gbáfẹ́ ní, ní Ọ̀ṣà àbí òkun. Bàlá láṣẹ àjọyọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Orí, orí omi la gùn, ọkọ̀ ojú omi la wọ̀. Ah, ńjọ́ ohun náà, ìjọ́ tá ń sọ yẹn náà, ọkọ̀ ojú omi yẹn, ó dúró sáré yan mi, àyà rẹ, àyà gbogbo ènìyàn tó wà nù ọkọ̀ ojú omi náà ya wọ́n já. Ṣùgbọ́n dúpẹ́ lọ Ọlọ́run, ǹkan tó bàjẹ́ ó rẹ̀ tún ṣe. Bẹ́ẹ̀ ni mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì, àwọn ló máa ń pe ọ́n spam. Eyí tí ó wà, eyí tí ó wúlò, bẹ́ẹ̀ ni àwọn eyí tí mi ò nílò láti lò mo máa ń gbàǹgbà mi. Ṣé o máa ń gba àwọn ímeèlì àwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àwúlò.

Ṣé ó rọrùn fún ẹ láti dárí àwọn ènìyàn jí? Ṣé ó rọrùn fún ẹ láti dárí àwọn ènìyàn jí? Mi ò mọ n̄ kán tẹ́, túnmọ̀ sí ǹkán tí ǹ bẹ̀rẹ̀ yi o. Bẹ́ẹ̀ ni, ó rọrùn.

Ṣe o jẹ ẹni ti kò jẹ ẹran? Mọ ń jẹ ẹran, but mi ò nífẹ̀ẹ́ rẹ̀. Ẹja ni mo fẹ́ràn láti máa jẹ jù nítorí ẹyin mì, ẹyin mi ro mí. Mi ò kí ń sábà jẹ ẹran, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹran. Ẹja ni mo fẹ́ràn jù.

Kíni ó máa ń ṣe ní àṣálẹ́? Tí bọ́ọ̀lù afẹ̀ṣẹ́ gbá wa, màá wò ó, mo lè kàwé, mo lè máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àwọn nǹkan tí mo sábà ṣe nìyẹn ní àṣálẹ́. Àwọn nǹkan tí mo sábà ṣe nìyẹn ní àṣálẹ́.

Kíni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kíni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀? Mà á gbọ́ orin, mà á gbọ́ orin àbí kí mà á gbọ́ rédíò. Mo lè gbọ́ orin, mo dẹ̀ lè gbọ́ rédíò náà. Àwọn nǹkan tí máa sábà gbọ́ ni yẹn.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Ṣé o ní orúkọ ìnagijẹ? Ẹ jẹ́ n fi àmì sí àwon òrò yìí. Ṣé mi o ní rẹmi orúkọ rẹmi re ìnagijẹ dórere.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ìgbà ti ebi bá pámi ni máa sábà jẹ oúnjẹ alẹ́. Kò ní àkókò báyìí ígba ti ebi bá pámi ni máa sábà jẹ oúnjẹ alẹ́. N kò lákòókò.

Ṣé o tí lù etí rí? À rárá o, mi ò lu etí rí. Ihín, ibi tí mo ti wá obìnrin ló ń lu etí Ọkùnrin o kì í lù etí. Ṣé ìrè, ìṣe, ìrè, àṣẹ, àṣà wá, àṣà wá ò fọ́ sí láti máa lu etí gẹ́gẹ́ bí ọkùnrin.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? A, mo lè ṣe omi ọbẹ̀ pẹ̀lú ẹja àti ẹran, mo lè tẹ ẹ̀bà, mo lè tẹ ẹ̀bà tí ò ní ní kókó, mo lè ṣe ìrẹsì, mo lè ṣe ẹ̀wà, inú mọ̀, mo lè ṣe àsáró, mo lè ṣe iṣu. Àwọn oúnjẹ tí mo mọ láti ṣe dáadáa nìyẹn.

Ṣé o máa ń ṣe yoga? À, mi ò kí ń ṣe yoga o, mi ò kí ń ṣe yoga. Eh, position tí mo wà, ibi tí mo wà kò lè jẹ́ kí n ṣe yoga lọ́wọ́ báyìí. Mi ò kí ń ṣe yoga, mi ò kí ń ṣe yoga rárá. Àwọn àgbàlagbà ló máa sábà ṣe yoga. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀? Ṣé o máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀? Hmm, ẹni tí ó bá ní ọkọ̀ ló lè dáhùn ìbéèrè yìí. Ṣùgbọ́n nígbà tí mo wa ọkọ̀, mo máa ń tẹ̀lé òfin. Òfin tó yẹ kí èèyàn tẹ̀lé, mo máa ń tẹ̀lé e dáadáa.

Báwo ni o ṣe máa ń ji ní òwúrọ̀? A, mo máa ń fi ago mi sí ago márùn-ún ìdájí, so'nyẹ̀ ló máa kọ́ jí mi. Màá padà sùn díẹ̀, mo lè wá jí lọ́go méje abí ago mẹ́jọ, bẹ́ẹ̀ máa ń bí mo ṣe máa ń ṣe níyẹn.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ë, tí mi ò bá ṣiṣẹ́, mo máa ń sùn ní ọ̀sán. Bẹ́ẹ̀ ni, tí mi miò bá ṣiṣẹ́, mo máa ń sùn ní ọ̀sán. Àà, orun ọ̀sán máa ń wà, ó máa wà, pa ó máa jẹ́ kó rí tutù. Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán. Orun ọ̀sán dà?

Iru etígbọ̀wọ́ ni mo máa ń lo. Irun etígbọ̀wọ́ ni mo máa ń lo. Ah, èyí tó ní wáyà ni mo máa ń lo, mi ò ní ki ń lo etí tí ò ní wáyà. Èyí tó ní wáyà ni mo sábà ń lo jù. Nitori naa, àwọn nǹkan tí mo máa ń lo jù ni ẹ.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ehn, tí mo bá wà nínú ilé ìjọsìn, mo lè lo ẹ̀rọ ìgbésókè. Ohun ni ó máa yẹ kí àwọn tó wà nínú ilé ìwé ìjọsìn, wọn ni ó máa yẹ kó, wọn ni ó máa yẹ kó gbó mi dáadáa. Bẹ́ẹ̀ ni mo máa ń lò, màá ń lo dáadáa.

Ṣé o mọ bí a ti ṣe oúnjẹ? Àh, bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń se oúnjẹ. Ǹjẹ́ ǹjẹ́ sọ fún yín bí mo ṣe se oúnjẹ ní yẹn? Torí ení yì, mo gbà á wẹ̀. Mo de, mo de, mo de, mo tó de èdè ago mẹ́ta, mo jáde láti ra nǹkan tí màá ṣe. Mo lọ ra ẹwà, mo lọ ra búrẹ́dì, mo le se ẹwà náà, mo le jẹ ẹ́.

Níbo ni o máa ń ra ǹkan? Níbi tí wọ́n tí ń ta ǹkan ni mo ti máa ń ra ǹkan. Rárá, oo ìbéèrè wo ni yen. Níbi tí wọ́n ti ń ta ǹkan ni mo ti máa ń ti n ra ǹkan. Mo lè ra nínú mall, mo lè ra níbi tí owó rẹ o ti pọ̀. Níbi tí wọ́n ti ń ta ni mo ni ma ti ń rà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́, ṣẹrẹ, má n farabalẹ̀ ni. Ti mo bati farabalẹ̀ kò sí kan tí eyan ò le, tí eyan ò le ṣe. Soye?